Ṣé o máa ń bínú nígbà tí o bá wà ní inú ọkọ̀? Kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń bínú nígbà tí mo bá wà ní inú oko. Torí àwọn ọlọ́kọ mi oníwàhálà ni wọ́n. Ẹ é sọ fún un pé iye báyì lẹ fẹ́ san, wọ́n máa ní kẹ́ẹ wọlé. Tó bá wá yá, wọn ó ní àwọn ò sọ bẹ́ẹ̀. Ìgbà mí, ọlọ́kọ o sọ fún yín pé òun ti fẹ́ sí, òun ti ń lọ. A sì tún máa fi yín pé èrò mìíràn. Torí ìdí èyí, kii ṣe gbogbo ìgbà ni mo máa ń bínú tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n mo sì tún máa ń bínú lọ́pọ̀ ọ̀kan bí yóò ní ní ìsìn. Mo bínú sí ọlọ́kọ̀ mi torí wípé mo sọ fún pé iye báyì ni máa san. Ó dẹ̀ tún ń bá mi ṣe àwàdà bíi, bíi ìjà.

Data tí ó máa ń lò lọ́sọ́ọ̀ọ́ ṣẹ̀ pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sọ́ọ̀ọ́ ṣẹ̀ ó pọ̀ gidi gan, torí iye tí mo fi ń ṣe data gan fún ara rẹ̀ ó pọ̀. Data tí fẹ́ gba aṣọ ni ọrùn ún mi. Torí náà, data tí mo máa ń ṣe lọ́sọ́ọ̀ọ́ ṣẹ̀ ó pọ̀ gan. Mo lè ṣe data six point five gig lẹ́ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Ṣé ẹ̀yin náà ti rí pé data tí mo máa ń ṣe lọ́sọ́ọ̀ọ́ ṣẹ̀ ó pọ̀?